N kò tíì gun ọkọ̀ òfurufú, ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé n ò ní fẹ́ kí n jókòó sí ààyè tó wà lẹ́gbẹ̀ẹ́ fèrèsé nínú ọkọ̀ òfurufú, torí mo jẹ́ ẹni tó jẹ́ pé mo níìfẹ́ kí ń máa wo ìta tí m bá wà ní inú ọkọ̀, láti máa wo gbogbo ibi tí mo bá ń lọ, láti máa wo bí ó ṣe rẹwà sí àti máa wo nǹkan tí ó wà ní agbègbè náà, ìyun gan-an o pẹ̀lú ohun tí ó máa ń gbé mi jáde. Nínú ọkọ̀ tó ń rìn nílẹ̀ lee, ẹ̀gbẹ́ fèrèsé gan-an gan-an ni mo máa ń fẹ́ jókòó sí ní ìgbà mí tí mo bá ń jáde tí n kò bá tí pẹ̀ tí n bá rí ọkọ̀ tí ó ti kún tí kò sí ààyè lẹ́gbẹ̀ẹ́ fèrèsé. Ó tẹ mi lọ́run kí n wọ ọkọ̀ ìmíràn ju kí n wọ ọkọ̀ yen lo, torí mo ti jẹ́ ẹni tó pé mi ò nífẹ̀ẹ́ ooru, ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé nínú ọkọ̀ òfurufú kò lè sí ooru tó bá hàn, ṣùgbọ́n mo máa nífẹ̀ẹ́ kí n jókòó sí ẹ̀gbẹ́ fèrèsé kí ń máa wo ohun tí ó bá ń lọ.

Mo máa ń gba àwọn ìméèlì àìwúlò. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, máa kàn wọ inú ìméèlì mi, màá rí pé àwọn ohun tí ó wà bẹ́ẹ̀ bí àtẹ̀ránsẹ́ jẹ́ nǹkan tí kò tiẹ̀ ní ìwúlò fún mi rárá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ń bá ráyè, màá jókòó ti máa mú gbogbo rẹ̀, màá dànù, màá kó wọn kúrò ní orí fóònù mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gba àwọn àìwúlò. Yá là látorí pé mo fi, à, àyè àtẹ̀jíṣẹ́ mi lẹ̀ sí agbègbè kan tó jẹ́ pé mo fẹ́ kí nǹkan dáadáa jáde níbẹ̀. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà n tí ò wúlò nì wọ́n máa ń ta ara bẹ́ẹ̀ fi ránṣẹ́ sí mi. Ṣùgbọ́n ní àwọn ìgbà díẹ̀ tí wọ́n pọ̀jù ló máa ń gba àwọn ìméèlì tí ó wúlò. Ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni máa ń gba ìméèlì àìwúlò. Kí ni mo lè ṣe tí mo lè fi dẹ́kun ìméèlì àìwúlò yìí ni kí n mọ pàápàá juló àwọn ibi tí wọ́n ó máa fi àyè ìméèlì mi lẹ̀ fún láti máa fi àtẹ̀ránsẹ́ sí mi. Torí pé kí ni kókó ìméèlì tí a gbà tí kò sí ìwúlò tí ó ṣe fún mi.

Mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ tí kò ní pọ́njú, tí kò dẹ̀ gún jù tí n bá lọ sí ilé ìwé. Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ, ó ní àsìkò tí máa fẹ́ràn láti máa wọ oríṣìíríṣìí ìbọ̀sẹ̀. Irú bí n bá lọ ilé ìwé, ayé kò gbà mí láti wọ ìbọ̀sẹ̀ tí ó gùn bó itan àfi ìbọ̀sẹ̀ kúkúrú. Kódà wọn ọ kọ̀ kìí fẹ́ gbà kí a wọ ìbọ̀sẹ̀ ara, ṣùgbọ́n mo máa ń fúnra mi láàyè láti wọ ìbọ̀sẹ̀ kékeré, èyí tí kò ní pọ́njú, tí kò dẹ̀ gún jù dé ojú ojúgun mi. Ṣùgbọ́n nígbà tí n bá ń jáde tí n bá fẹ́ wọ aṣọ tó gùn, mo máa nífẹ̀ẹ́ láti máa wọ ìbọ̀sẹ̀ tí ó bo ojúgun mi tàbí èyí tí ó dé orúnkún tàbí ìbọ̀sẹ̀ tí n bá fẹ́ wọ̀ lọ ṣe eré ìdárayá, máa wọ ìbọ̀sẹ̀ tí ó gùn bó itan mi tí wọn wá wọ ìyẹ̀ skẹ́ẹ̀tì kékeré le lórí. Mo nífẹ̀ẹ́ gbogbo ìbọ̀sẹ̀ torí pé mo jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ìbọ̀sẹ̀, ṣùgbọ́n, èyí tí mo máa ń wọ̀ jù oùn ni ìbọ̀sẹ̀ kékeré torí pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ayé mi ilé ìwé ni mo ti máa ń lọ. Ìbọ̀sẹ̀ kékeré dẹ ní ayé gbà wá ni a ti máa lò ní ilé ìwé eṣẹ́ púpọ̀.

Rárá o, n kò kín fín tùràrí. Kò nífẹ̀ẹ́ òórùn rẹ̀ òórùn rẹ̀ máa ń gbé mi ní èébì. Lóòótọ́ ni a ní oríṣiríṣi tùràrí, èyí tó máa ń rùn bí ẹlẹ́rìndòdò, èyí tó máa ń rùn bíiìbẹ́pẹ àbí èyí tó máa ń rùn bíi ọ̀pọ̀ òyìnbó ṣùgbọ́n n kò lérò pé mo ní ìfẹ́ nǹkan kan nínúu rẹ̀. Torí kò sí èyí ti mi ò tíì gbọ́ òórùn shá. N kò, n kò nífẹ̀ẹ́ rẹ̀ rárá. Ṣùgbọ́n lọ́fín dà, tí kò lóòórùn jù, tí òórùn rẹ̀ dẹ̀ dàa, òun ni mo máa ń fi. N kò kì í fi tùràrí, n kò like, n kò nífẹ̀ẹ́ rẹ̀.

Ha! Eyín máa ń fọ́ mi o. Mo jẹ ẹni tó jẹ pé mo láàrùn eyín. N kò ní tààrà tààrà pẹ̀ ni àrùn eyín ṣùgbọ́n àrùn erigì. Erigì, mo jẹ ẹni tí erigì máa ń dùn. Ni ìgbà mí, ká ní bí i leekan láàrín oṣù mẹ́ta, erigì mi a máa wú, ẹnu mi a máa dùn mí. N kò ní lè fi erigì apá ibẹ náà tẹ ǹkan kan. N kò ní lè mú omi síbẹ̀ tí ń bá mú omi síbẹ̀, yóò kàn mí gogo, yóò ta mí. Ìgbà min mo màá n lọ sí ilé ìwòsàn láti lọ sọ fún dọ́kítà. Yóò fún mi lóògùn. Nígbà mín, mo dẹ̀ máa ń lo omi gbígbona àti iyọ̀ tí n ó máa fi ṣan, tí n ó máa fi jó. Níbi ọjọ́ kejì tí mo bá bẹ̀rẹ̀ sí ní lò ó, yóò lọ. N kò kí n ṣe alárùn eyín tààrà ṣùgbọ́n mo jẹ́ alárùn erigì. Ìgbà mí òkè ẹnu mi àbí abẹ́ ahọ́n mi yóò máa wú, yóò máa lé'mi tí yóò dẹ̀ máa dùn mí. Omi gbígboná àti iyọ̀ ni ma n fi ṣi. Nígbà mí ònà ofún dẹ̀ ní yóò máa dùn mí tí yóò máa dùn mí ní tí tí ẹni kì í dùn mí ṣùgbọ́n mo ní ẹ̀gbọ̀n tó jẹ́ pé alárùn eyín, eyín máa ń fọ́ dáadáa ṣùgbọ́n kì í ṣe emi.

Ah! Ó ti tó bíi iye ọdún mẹ́rin sí márùn-ún tí mo ti gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Látìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ girama ni mo ti gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Ọkọ̀ akẹ́rù tí mo ti gun gbẹ̀yìn ni ó tẹ̀lé bàbá mi lọ sí oko. Mo wá tẹ̀lé bàbá mi náà lọ. A lọ fi kó ẹrù wa lé látòkò yìí tí ṣe ẹ̀gẹ́ àti pákó. A kó sínú ọkọ̀ wọn tán, mo sì jókòó síi lẹ̀yin ní à jọ̀'nbọ̀ ní ilé. A tóbi ọdún mẹ́rin sí márùn-ún tí mo ti gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn. Láti ìgbà tí mo ti kúrò ní ilé, kò sí ààyè tí mo gun ọkọ̀ akẹ́rù mọ. Yálà kí n gun ọkọ̀ tó lè gbé me de ilé ìwé àbí tó lè gbé mi de ibi iṣẹ́. N kò lè kúrò níle kí n fi gun ọkọ̀ akẹ́rù torí pé mo ti wà ní ilé ìwé. Ibi tí mo dẹ́ wá lájú, ó jẹ́ igbòòrò ju ibi tí mo ti ń bọ̀ lọ. So, ààyè kò gba mi láti máa gun ọkọ̀ akẹ́rù ní ibí báyìí rárá. Ọkọ̀ akẹ́rù tí mo gun gbẹ̀yìn ni tí mo gun ní ìgbà tí mo wà ní ilé ìwé girama tí mo sì ń gbé ọ̀dọ̀ bàbá mi. Ẹ ṣe?

Mo jẹ́ ènìyàn tí kò nífẹ̀ẹ́ oru, tí n bá fẹ́ lọ́ṣun máa wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́. Ìgbà mí ò le jẹ́ ìró àti bùbá, ìgbà mìíràn lè jẹ́ àgbékọ́ run tó jẹ́ pé tí n bá wọ̀ tán yóò bọ́ gbogbo ara mi, ṣùgbọ́n mò jẹ́ rí dájú pé aṣọ tí ó fẹ́lẹ́ tí kò ní kanmi. Ní ìgbà mí ní máa wọ ṣòkòtò àti ẹwù. Ṣòkòtò náà ìwé fẹ́lẹ́ ajẹ́ ẹni tí ènìyàn lè wọ̀ lọ́ṣọ̀ọ́ tí ara kò ní ní. A jẹ́ èyí tí wọ́n fi òru ṣe tí ó déẹ̀ fẹ́lẹ́ dáadáa lára tó jẹ́ pé tó bá kojú ara, ara kò ní máa gbón, ara kò ní máa tà yan.

Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti ń wẹ. Lúwẹ̀ẹ́ kankan bẹ̀rẹ̀ láti orí kí ẹ̀yàn gbé omi tí ó mọ́. Bí ó bá jẹ́ balùwẹ̀ tí kò ní omi tí ó ń yọ níbẹ̀ ni, a pon omi sí ilé ìwẹ̀. Omi tí ó mọ́, ọṣẹ àti kànkàn. A yóò f'ọṣẹ ṣi kànkàn, a dá omi sí ojú. A ó kokọ fọ́ ojú wa pẹ̀lú ọṣẹ lásán. A ó fọ ọrùn wa ná. Ẹni tí ó bá lo kànkàn, yóò fi kànkàn fọ ọrùn. Yóò fọ apá òtun, fọ apá òsi. Yóò fọ àbí á jẹ́ bi pé yóò fọ gbogbo ara tí yóò bù omi sí. Àwọn ọmọ kíláàsì wa, àwọn ọmọ skool wa nìyẹn. Àwọn ọmọ school wa ló tòjọ́, ló tòjọ́ ìyẹn. Kí niyen?

Ìrẹsì ọ̀fadà ti ata díndín. Ìrẹsì ọ̀fadà ti ata díndín ni mo mọ̀ sí. Àkọ́kọ́ tí a bá fẹ́ sè é, a kọ́kọ́ ra ìrẹsì, a gbómi nà ká na a ṣàn ìrẹsì sí. Nígbà mí a nílò láti fẹ́ ka ṣà awon ọ̀kuta inú rẹ̀ pẹ́lúpẹ́lú. Ó máa ní ọ̀kuta tí a bá fẹ́ tán. A dá sí inú omi gbígbóná tí a ti bù ka náà. A jẹ́ kí ó hó bí óru méjì. A wà yọ omi yen danu. A wà ṣẹ́ṣẹ́ túún dá sí orí iná. Èyí ti oloyinbo pe ni parboil A wà fi iyọ̀ tí ó tó sí. A jẹ́ kí ojì náà dáadáa kí a tó wá dá. Tí a bá wá fẹ́ dín ata ìrẹsì ọ̀fadà, a ó ra ata ti ó tó àti tòmátò pẹ̀lú àlùbọ́sà. A ṣàn a wẹ lórí ọlọ. Tí a bá wẹ tán, a wà yọ inú ìpalàmu mọ̀. A fi si.

Ha! Ìbéèrè tí mo nífẹ̀ẹ́ sí jù ní ẹ̀beere N kò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Mo jẹ́ ẹni tó jẹ pé ó láyà, mo lè bá ènìyàn sọ̀rọ̀. Koda bí ènìyàn bá ti pọ̀ tó ni inú mi ti máa ń dun si inú mi ti Bí ènìyàn bá ti pọ̀ tó ni inú mi sì máa dùn tó ni, àti bó ti iwájú ènìyàn sọ̀rọ̀. Mo jẹ ẹni tí ó jẹ pé bí mo bá ṣe rí ènìyàn sí, ni orí mi máa wú. Pápà jùlọ tí àwọn ènìyàn náà bá dákẹ́ tí wọ́n fún mi ní ọ̀rọ̀ sọ. Tó jẹ pé bí mo ṣe ń sọ, wọ́n kò máa wí, wọ́n kò máa rijọ́ ní ẹ̀gbẹ́ mi àbí kí wọ́n máa yọnu tí mo tí bá ń sọ. Àbí paapaa julọ nígbà tí mo bá rí ẹni tí ó ń jẹ́ kí orí ì mi yá, tó jẹ́ pé bí mo ṣe ń sọ, àtẹ́ wọ́n ń lọ. Mode nrí ẹni tí ó ń ṣe bí i pé ó ń mirí, tí ó ń fi ọkàn bá mi lọ. Àbí mo rí ẹni tí ó ń pe orúkọ mi pé, "Bẹ́ẹ̀ ni, ọmọ wa nìyẹn, ohun tó ń sọ òótọ́ ni." Bẹ́ẹ̀ ni inú mi yóò ṣe máa dùn tán. Lórí mi a ṣe máa wú. N kò ní n kò ní ìṣòro àbí ìnira tí mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Kódà inú mi máa ń dùn bí ènìyàn bá ṣe pọ̀ tó ni àti sọ̀rọ̀ mi sì máa ń rọrùn sí, ẹṣeun.

Rárá o, mi ò kí ń ṣe ẹni tí kì ń jẹ ẹran. Kódà mo máa ń jẹ ẹran dáadáa. Mo nífẹ̀ẹ́ ẹran tí ó pọ̀. Mo máa ń jẹ ẹran àti gbogbo nǹkan tó jẹ́ bí ẹran. Pọnmọ́ ni, ẹja ni, ẹyin ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo máa ń jẹ. Èmi kì í ṣe ẹni tí kì í jẹ ẹran tó jẹ́ pé ẹ̀fọ́ nìkan ni ó máa ń jẹ, kì í jẹ ẹran, kì í sì jẹ gbogbo àwọn nǹkan tí ó ba ẹran dọ́gba. Ẹran ní iṣẹ́ gidi tí ó ń ṣe lára èyí tí olóyinbi n pé n protein. Ẹran ni tí ẹyan bá farasese, ẹran a máa jẹ́ kí ara eyan tètè ya. Ẹran ní oríṣìíríṣìí iṣẹ́ dáadáa tó ń ṣe lára àga àga fọ́bìnrin, a máa jẹ́ kí oògùn àárọ̀bìnrin ṣiṣẹ́ dáadáa àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń jẹ ẹran kódà, mo máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀. Ṣé.